Omi jẹ́ nǹkan tó dára ní ara ènìyàn. Nítorí ẹ́ ni mo fi máa ń mu omi púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń mu omi ẹ̀kú kan tán ní àárọ̀ kùtùkùtù tí mo bá jí nítorí ó dáa fún ara, ó sì máa ń jẹ́ kí ara jí gágá. Tí bá dẹ̀ ń lọ sí ibi iṣẹ́, ó ní garawu tí mo máa ń da omi mi sí. Tí bá ń lọ sí ibi iṣẹ́ láàárọ̀, mo sì máa ń mu omi náà tán. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń mu omi loore dáadáa. Omi jẹ́ nǹkan tí èmi máa ń gbà ní mọ́ràn fún àwọn ènìyàn kan máa mu, pàápàá jùlọ àwọn tó bá ń ṣiṣẹ́ tàbí tó ń wo inú òòrùn. Nítorí tí ẹ̀eyan bá ti rìn nínú òòrùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó ti máa rẹ onítàn hun gidi gan-an, tí ó sì ní láti mu omi púpọ̀ láti gba gbogbo agbára rẹ̀ padà sípò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa kọrin. Mo máa ń kọrin ni kékeré dáadáa, mo sì máa ń kọrin ní ilé ìjọsìn náà. Ó máa ń jẹ́ kí inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà, ó sì máa ń jẹ́ kí ọkàn mi ko balẹ̀. Nítorí ẹ́ ni mo fi fẹ́ràn orin kíkọ. Tí mo dẹ̀ ṣe fẹ́ràn orin kíkọ náà ni mo ṣe fẹ́ràn kí máa gbọ́ orin náà. Tí'n bá sì ti gbọ́ orin lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń kọrin tẹ̀lé orin tí mo bá ń gbọ́. Orin kíkọ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní ara, tí ó dẹ̀ máa ń jẹ́ kí ọkàn èèyàn balẹ̀. Tí èèyàn bá ń bínú àbí tí inú èèyàn o bá dùn, tí èèyàn bá ń gbọ́ orin, tí èèyàn bá lè kọ orin, inu èèyàn lè dùn tàbí kí ọkàn èèyàn kó túnbalẹ̀ síi ju ti tẹ́lẹ̀ lọ. Nítorí ẹ́ ni èmi fi fẹ́ràn kí màá kọrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn mi. Ètò tí mo fẹ́ràn jù lọ ni ètò ti tọkọtaya tí wọ́n máa ń pè ní Mr. And Mrs. Ko gbéèrègbé. Ó jẹ́ ètò tí mo fẹ́ràn jù lọ tí mo máa ń wò lórí tẹlifísàn mi tó sì máa ń múnu mí dun. Ètò yìí jẹ́ ètò tí àwọn òbí mi ti ń wò tipẹ́, témíná sì ti ń wò pẹ̀lú wọn tipẹ́ tí mo sì wò dàgbà. Ètò yìí máa ń kọ́ èèyàn ní ìmọ̀ àti òye. Ó máa ń kọ́ obìnrin ní paapàjùlọ láti ní ìtẹríba fún ọkọ. Ó sì máa ń kọ́ àwọn ọkọ bí wọ́n ṣe ní òye àti tọ́jú ìyàwó wọn àti ọmọ wọn àti gbogbo nǹkan tó yẹ kó ṣe nígbà àti àsìkò.

Àdìmọ́lẹ̀ ni mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àdìmọ́lẹ̀ jẹ́ irun ilẹ̀ Yorùbá tí àwọn obìnrin ti ń dì láti ayé àwọn bàbá bàbá wa. Àdìmọ́lẹ̀ jẹ́ irun tó máa ń mú obìnrin rẹwà. Ó lè fi di ṣùkú, ó lè fi di Adéọba, ó lè fi di Kọjúsọ́kọ Koyinsale, ó lè fi di Korobá. Ṣùgbọ́n ní èmi, mo máa ń fẹ́ràn kí n máa di Korobá láti kékeré ní àdìmọ́lẹ̀. Ó sì máa ń jẹ́ kí ń rẹwà púpọ̀ púpọ̀. Àdìmọ́lẹ̀ sì jẹ́ irun tí a máa ń dì ní ilẹ̀ Yorùbá tó sì máa ń jẹ́ kí irun obìnrin kó tú gùn si. Nítorí ó máa ń jẹ́ kí ó máa ń fa irun kí irun lè bá gùn sí jáde. Nítorí ẹ ni mo fi nífẹ̀ẹ́ kí n máa ṣe àdìmọ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pa ohun tí mo sọ sára nítorí èmi ní lọ́kàn wípé nǹkan tí èèyàn bá sọ èèyàn gbọdọ̀ máa pa sí ara èèyàn sì gbọdọ̀ gbàgbé. Tí èèyàn bá bá èèyàn ní àdéhùn, èèyàn gbọdọ̀ dúró lórí àdéhùn náà tí èèyàn sì o ní gbàgbé rárá nítorí ọjọ́ iwájú àti nǹkan tí ó tun lè dá ẹni náà pọ̀. Nítorí ẹ́ ni mo fi máa ń pa ohun tí mo bá sọ sára tí mi ò sì kí n gbàgbé láéláé.

Rárá o, èmi ò kí ń wọ aṣọ àkayọ̀rí lọ sí ibi iṣẹ́ mi. Ni ibi iṣẹ́ mi, wọ́n kì í gbà kí a wọ aṣọ Yorùbá kankan bí ìró àti bùbá adìrẹ tàbí aṣọ àkayọ̀rí. Aṣọ àwọn orílẹ̀èdè Gẹ̀ẹ́sì ni a máa ń wọ bí sùùtù tàbí ṣòkòtò àti ṣẹ́ẹ̀tì àti táì pọ́nbélé tí a ó so sí ọrùn wa. Ohun ni wọ́n máa ń gbà kí a wọ̀ ní ibi iṣẹ́ mi. Wọ́n kì í gbà kí a wọ ǹkan kan tí kò bá papọ̀ mọ́ aṣọ ilẹ̀ Gẹ̀ẹ́sì.

Èmi ò kí ń ka wákàtí mélòó tí mo fi máa ń wo ojúìbójú ní ojojúmọ́. Nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń wò. Nítorí ní gbogbo ìgbà, mo máa ń lo nǹkan tí mo lè wò lápẹ́rẹ́ níbi iṣẹ́. Kò sí iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe níbi iṣẹ́ tí mi ò ní wo ojúìbójú ní ibi iṣẹ́ tàbí ní ilé. Nítorí ẹ́ ni mo fi ní pé mi ò kí ń ka wákàtí. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ni mo máa ń wo ojúìbójú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ọ̀ lẹ rara, èmi máa n ni lọ́kàn wípé láti darí àwọn ènìyàn, o gbọdọ̀ jẹ́ kí wọ́n darí rẹ ná. Èyí tún mọ sí wípé tí ènìyàn bá ń darí àwọn ènìyàn ní ibi iṣẹ́, èyàn gbudọ̀ ní ìtẹríba àti ìfọ̀kànbalẹ̀, èyàn sì gbudọ̀ ní ìrẹ̀lẹ̀ fún àwọn tí ó ń darí tí bá fẹ́ darí àwọn ẹni tí mo ń bá ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga ṣùgbọ́n kò n ṣe ojoojúmọ́ ni mo máa ń ṣe yoga. Mo máa ń ṣe yoga ní ẹ̀yìn ọ̀sẹ̀ ní ọjọ́ àìkú àti ọjọ́ ẹtì ni mo máa ń ṣe yoga nítorí iṣẹ́ àti ilé ẹ̀kọ́. Mo sì fẹ́ràn yoga gidi gan nítorí ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀, ó máa ń jẹ́ kí n na ara mi dáadáa, ó de máa ń fún mi ní ọkàn balẹ̀, ó máa jẹ́ kí ń ronú sí yoga gidi gan.